Ṣé o mọ̀ bí a ṣe ń jẹ ata? Sé o fẹ́ràn oúnjẹ tó ní ata? Bẹ́ẹ̀ ni, mo fẹ́ràn oúnjẹ tó ní ata tó pọ̀ nínú. Mo máa fẹ́ràn láti máa jẹ oúnjẹ tó ní ata gidi gan.

Àjọ̀dún wo ni o fẹ́ràn jù? Àjọ̀dún Kérésìmesì ni mo fẹ́ràn jù. Ọdún Kérésìmesì ni mo fẹ́ràn jù nítorí pé ọdún Kérésìmesì ló dùn jù. Àwọn ọmọdé àti àwọn àgbà, wọ́n fẹ́ràn ọdún Kérésìmesì.

Ṣé o fẹ́ràn lo ẹ̀rọ ìgbésókè? Mo fẹ́ràn láti máa lo ẹ̀rọ ìgbésókè láti máa lọ sí òkè tó ga jù ní ilé-iṣẹ́ ńlá ńlá tó ní ẹ̀rọ ìgbésókè.